Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù. Ọ̀pọ̀ ìgbà èmi a máa jí ní aago mẹ́rin òwúrọ̀ láti lọ sáré fún ìlera mi. Mo máa ń lọ sáré fún, fún wákàtí kan. Tí n bá ti jí ní aago mẹ́rin, mo máa ń wọ aṣọ ìsáré mi ti òwúrọ̀ pẹ̀lú sneakers ni láti lọ sáré fún odindi wákàtí kan. Tí bá ń darí padà bọ́ wálé, aago márùn-ún, ó ti máa ń lù. Tí n bá sì dé ilé, mo máa ń gbé oúnjẹ tí màá jẹ kàná fún breakfast kí n tó lọ sí ibi iṣẹ́. Mo sì máa ń sáré fi ọwọ́ kan se lunch tí màá jẹ tí n ba dé ibi iṣẹ́. Mo máa ń ṣe gbogbo èyí fún thirty minutes. Lẹ́yìn náà, tó bá ti di bí i ago mẹ́, mẹ́fà, márùn-ún àbọ̀, mo máa ń múra ibi iṣẹ́ nítorí aago mẹ́fà ni mo máa ń kúrò nílé láti lọ sí ibi iṣẹ́. Èyí ti di ohun tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Kódà ní ọjọ́ satide, aago mẹ́rin àárọ̀ náà ni mo máa ń jí nítorí pé mo máa ń sáré mi gẹ́gẹ́ bí mo ti sọ, fún ìlera mi àti pé mo máa ń ṣe àwọn iṣẹ́ ilé kan. Gẹ́gẹ́ dé ago márùn-ún ni mo máa ń kó gbogbo àwọn aṣọ mi tí ó dọ̀tí tí mo ti lò ní àárín ọ̀sẹ̀ ni mo máa ń fọ̀. Mo sì máa ń tún inú ilé mi ṣe. Lẹ́yìn náà mo máa ń lọ sí ọjà láti lọ ra ohun jíjẹ tí màá jẹ ní ọ̀sẹ̀ tuntun. Mo sì máa ń dá àwọn ina díẹ̀ tí mo máa ń gbé sínú fridge láti máa rí jẹ ní àárín ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi nìkan ni mo máa ń pẹ́ díẹ̀ kí n tó jí nítorí pé ìsìn ilé ìjọsìn wa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ. Fún ìdí náà mo máa ń ní àǹfààní láti sùn dáadáa kí n tó lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ láti lè ṣe ohun tí o ye kin ṣe kí ọjọ́ mi lè dùn mọ́ranyin mọ́ranyin.

Bẹ́ẹ̀ni, mo máa ń fin tùràrí. Kódà mo fẹ́ràn tùràrí fin ní ọ̀pọ̀lọpọ̀. Yàtọ̀ sí wípé mo fẹ́ràn rẹ̀, ó tún ní àwọn ìwúlò tó pọ̀ tí tùràrí ń ṣe. Tùràrí a máa fọ ọkàn mọ́, tùràrí a máa fọ ọkàn àti ara mọ́. Àwọn ènìyàn sì máa ń sọ wípé tùràrí máa ń lé ẹ̀mí kẹ́mi. Mo fẹ́ràn fínfin tùràrí gidi nítorí ìgbà kíi ìgbà tí mo bá ti fín, inú mi máa ń dùn, ọkàn mi máa ń balẹ̀. Ó sì máa ń jẹ́ kí ọjọ́ mi kí ó dùn mọ̀rìnmọ̀rìn. Ní ilé ìjọsìn tí mò ń lọ, a máa ń fín tùràrí kí ìsìn tí ó bẹ̀rẹ̀ láti lè fi lé àwọn ẹ̀mí kẹ́mi àti àwọn ẹ̀mí ìrewẹ́sí jìnnà sí ilé ìjọsìn wa. Mo fẹ́ràn tùràrí gidigidi. Kódà ìjọ tí mi kò bá fín tùràrí, ó máa ń ṣe mí bíi pé iṣẹ́ mi fún ọjọ́ náà ò tí pẹ́ ni. Nítorí ó ti di apákan pàtàkì nínú iṣẹ́ tí mo gbọ́dọ̀ ṣe ní oòjò. Mo fẹ́ràn tùràrí fífi, mo sì máa ń fẹ́ràn òórùn rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ fún mi nígbà mìíràn pé àwọn ò fẹ́ràn òórùn tùràrí. Ijọ́ kan tí ọ̀rẹ́ mi wá mi wálé, ó rìn sí àsìkò tí mo ṣẹ̀ṣẹ̀ fín tùràrí mi tán bí ó ṣe wọlé. Lo fi igbéta lo sábó sí ìta lo ní "Hmm, èmi ò like òórùn tùràrí rárá o." Èmi wà wò pé àá, o ò fẹ́ràn òórùn tùràrí kẹ̀ pẹ̀lú àwọn ohun meremere tí tùràrí jẹ́ ti o sì máa ń ṣe nínú ilé. Mo wá gbejókòó, mo ṣàlàyé fun ní àwọn iṣẹ́ àti ànfàní tùràrí. Nijọ́ náà, ó gbà lára tùràrí mi tó gbe lọlé ti oun náà fẹ́ lọ fín sí ilé rẹ̀ nígbà tí mo ṣàlàyé àwọn ìwúlò àti ohun tí tùràrí máa ń ṣe nínú ilé. Tùràrí jẹ́ ohun tí mo máa ń fín ní ojoojúmọ́. O Ó sì ti mọ́ mi lára gidigidi. Òórùn rẹ̀ nìkan a máa mú inù mi dùn, a sì máa dá mi lára yá lọ́pọ̀lọpọ̀.

Rárá, èmi ò lu etí rí. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń bèèrè lọ́wọ́ àwọn òbí mi ìdí tí wọ́n kò fi lu etí fún mi. Wọ́n sì máa ń sọ fún mi pé, kò bá ìgbàgbọ́ àwọn mu láti lu etí fún ọmọ. Kódà nínú gbogbo ọmọ tí àwọn òbí mi bí, orí mi ni àwọn òbí mi ti bẹ̀rẹ̀ àti máa ma lu etí fún ọmọ. Mo ní àwọn ẹ̀gbọ́n mẹ́ta tó wá kí ó tó kàn mí, wọ́n sì lu etí fún àwọn mẹ́tẹ̀ta. Ṣùgbọ́n ìgbà tí ó dé orí mi, wọn ò lu etí fún mi mọ́. Wọ́n ní gẹ́gẹ́ bí Krìstẹ́nì, kò yẹ kí ènìyàn kí ó máa lu etí. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n bá rí mi ní ilé ìwé mi, a máa yà wọ́n lẹ́nu tí wọ́n bá wo etí mi tí wọ́n rí pé èmi kò lu etí. Wọn a máa bi mí lóríṣiríṣi ìbéèrè bí, "Ṣé olùjọ Deeper Life ni o n lọ ni?" Èmi a máa sọ fún wọn pé, kò ń ṣe ọ̀rọ̀ nípa ìjọ tí ènìyàn ń lọ. Ṣùgbọ́n àwọn òbí mi ni ìgbàgbọ́ wọn ò rọ̀ mọ́ etí lulu fún ọmọ. Ìgbà kan tí ọ̀rẹ́ mi ti ẹ̀ bá mi sọ̀rọ̀ láti lọ lu etí mi fúnra mi níta, mo lọ bá àwọn òbí mi. Ìgbà náà mo ti wà ní yunifásítì. Mo lọ bá àwọn òbí mi láti fi tó wọn létí pé ó wù mí láti lu etí, pé ṣe mo lè lu etí. Àwọn òbí mi sọ fún mi wípé àwọn ò fi ọwọ́ sí, nítorí wípé kò bá òfin Ọlọ́run mọ̀. Wípé tí ó bá dẹ̀ kan dandan pé kí n lu etí, mo lè lu tí mo bá ti kúrò ní abé òrùlé wọn. Ọ̀rọ̀ náà lọ́jọ́ náà ó bá mi nu jẹ́ gidigidi, nítorí pé mo wò pé ọ̀dọ́ ni mí, mo ti lè ṣe àwọn ìpinnu kọ̀ọ̀kan fúnra mi. Ṣùgbọ́n ìgbà tí àwọn òbí mi ti sọ yìí, mo ní láti mú ọkàn kúrò àti ìyọwọ́ mi kúrò nínú ohun tó jẹ́ etí lulu. Ṣùgbọ́n kí a máa pàrọ́, mo fẹ́ran etí lulu gidi. Ìdí sì ni wípé mo máa ń rí oríṣiríṣi yẹtí tí àwọn ènìyàn máa ń lò tí ó sì máa ń wun ọkàn mi. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ ní òpópónà, àwọn tó ń ta yẹtí a máa pè mí láti wá ra yẹtí, èmi a sì máa fi etí mi hàn wọ́n pé èmi kò lu etí. Ó máa ń ṣe wọ́n ní kàyé fì gidigidi. Wọn a sì máa bi mi ní ọ̀pọ̀ ìgbà pé kín ni ìdí tí mi ò fi lu etí. Ìgbà tí ó yá, èmi tìró pé bóyá kì í lu etí. Mo wá lọ sórí íńtánẹ́ẹ̀tì láti wo bí wọ́n ṣe ń lu etí. Ṣùgbọ́n àwọn àpẹẹrẹ fídíò tí mo rí bí etí lulu ṣe rí, ó tú dáya jà mí. Nítorí pé àwọn tí wọ́n ò bá ti lú fún ni kékeré àbí àwọn tí ó fẹ́ lù mí ìsì tí wọ́n sì ti dàgbà, wọ́n máa ń jẹ ìrora gidigidi tí wọ́n bá ń lù ú lọ́wọ́. Iyìǹ ó sì dẹ́rù bà mí. Títí di òní, èmi ò tí ì lu etí mi. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé ẹbí wa ní ọjọ́ iwájú tí ń bá ti ṣe ìpinnu mi dáadáa, èmi lè lu etí.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré gidigidi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá dé ní òwúrọ̀ kùtùkùtù ní dédé ago mẹ́rin òwúrọ̀, èmi a máa sáré kiri fún ìlera mi. Mo fẹ́ràn eré sísá gidi. Kódà ní ìgbà tí mo wà ní, ní ìgbà tí mo wà ní ilé ìwé, èmi a máa sáré fún ilé ìwé mi. Mo sì máa ń gbé gbá orókè ní ìgbàkígbà tí mo bá ti sáré fún ilé ìwé mi. Inú mi sì máa ń dùn gidigidi. Ọ̀pọ̀ ìgbà tí a bá fẹ́ ṣe eré ìdíje pẹ̀lú ilé ìwé mìíràn ní suku mi, àwọn akẹgbẹ́ mi máa yàn mí pé pé èmi ni kí n bá wọn sá eré náà. Nítorí wọ́n jẹ́rìí mi gidigidi tó bá ti dé bí eré wípé èmi a máa sáré gan ni. Kódà ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ sí ilé ìwé nígbà náà, tí àwọn òbí mi bá ti fún mi ní owó mọ́tò láti wọ mọ́tò lọ sí ilé ìwé ní òwúrọ̀, èmi kò kí ń wọ mọ́tò rárá. Èmi a máa sáré dé ilé ìwé mi. Ìrìn ilé ìwé mi sì máa ń gbà tó wákàtí kan. Ìrìn ilé ìwé mi láti ilé mi sí ilé ìwé mi tó ìrìn wákàtí kan. Ju gbogbo rẹ lọ, èmi máa ń sáré dé ilé ìwé mi ni láì wọ mọ́tò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ará ilé mi bá pàdé mi lọ́nà nígbà tí mò ń sáré lọ sí ilé ìwé, wọ́n á máa sọ fún mi pé kí àwọn fi ọkọ̀ wọn gbé mi dé ilé ìwé. Wọn máa ń lérò wípé èmi kò lówó ọkọ̀ ni mo ṣe ń sáré lọ sí ilé ìwé pẹ̀lú ẹsẹ̀. Èmi a máa sọ fún wọn pé "Ẹ má bìnú ṣùgbọ́n kì í ṣe ti àìní owó ọkọ̀. Èmi kàn yàn láti sáré ni. Mo kàn yàn láti fi ẹsẹ̀ rìn." Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn òbí mi máa ń bá mi jà sí i tí wọ́n a sì máa sọ̀rọ̀ sí mi pé kí ni ìdí tí èmi kì í fi wọ ọkọ̀ dé ilé ìwé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń fi ẹjọ́ sun àwọn òbí mi pé ìrìn tí mò ń rìn ti pọ̀ jù wípé kí wọ́n máa fún mi lówó ọkọ̀. Wọn kò sì mọ̀ pé bẹ́ẹ̀kọ́, wípé àwọn òbí mi máa ń fún mi ní owó ọkọ̀ ní ojoojúmọ́ ṣùgbọ́n èmi kọ́ fẹ́ràn kí ń máa sáré ni. Mo máa ń sáré gidigidi, mo sì fẹ́ràn eré sísá.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ó dára gidigidi, ó sì pọ̀. Ní ibi iṣẹ́ mi tí òṣù bá ti parí, owó iṣẹ́ tí èmi máa ń gbà ó gaara gidigidi. Kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́, tí a bá sì ń sọ̀rọ̀ nípa iye tí oníkùluku wa ń gbà ní ibi iṣẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọ̀rẹ́ mi máa ń gbé oríyìn fún ibi iṣẹ́ mi pé wọ́n ń san owó gidigidi fún mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, wọ́n á sì máa fi ọlá mi tọrọ. Ní ìgbà kan rí, ọ̀rẹ́ mi kan sọ fún mi pé òun fẹ́ fi iṣẹ́ tí òun ń ṣe sílẹ̀ nítorí pé ó wo iṣẹ́ tí òun ń ṣe wípé ó ti lágbára jù, sibẹ̀ wọ́n kò san owó gidi fún un. Ó wá fi èmi ṣàpèjúwé pé kí n wo ra mi báyìí. Èmi ń ṣiṣẹ́ tí ó lágbára jù ṣùgbọ́n owó gidi ni wọ́n ń san fún mi ní ibi iṣẹ́ náà. Fún ìdí èyí, ó wá pinnu pé òun fẹ́ fi iṣẹ́ òun sílẹ̀ pé kí n bá òun wáṣẹ́ sí ọ́fíìsì mi. Mo sì bá ọlọ́rí ọ́fíìsì mi sọ̀rọ̀ láti rànlọ́wọ́ nípa ti iṣẹ́. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n fún ni iṣẹ́ ní ọ́fíìsì mi tí òun náà sì bẹ̀rẹ̀ sí ní gbà owó gidi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òṣù bá parí, èmi a máa fi owó ránṣẹ́ sí ilé. Pẹ̀lú bí mo ṣe ń fi owó ránṣẹ́ sí ilé tó kò pa mi lára rárá nítorí pé owó gidi ni wọ́n ń san fún mi. Èmi á sì tún máa fi owó pamọ́ sí báǹkì, èmi a máa fi owó ra shares, èmi á sì máa fi owó ra landed properties nítorí pé owó tí wọ́n ń san fún mi, owó tí mò ń rí lóṣooṣù ó dára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Nígbà tí mo wà ní ilé ìwé ni mo ní orúkọ ìnagijẹ méjì tí mo ní. Àkọ́kọ́ ní ìgbà tí mo wà ní secondary school, ẹlẹ́ẹ̀kejì ní ìgbà tí mo wà ní yunifásítì. Ní ìgbà tí mo wà ní secondary school, ó ní ọ̀rẹ́ mi kan ní ìgbà náà, orúkọ rẹ̀ a sì máa jẹ́ David. Ó máa ń pè mí ní Mama P. Ní ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní pè mí ní Mama P, mo máa ń wò pé ṣé ọmọ yii gbádùn báyìí torí kò kí ń fẹ́ràn láti pe orúkọ mi tí ó jẹ́ Peace. Ṣùgbọ́n ìgbà tí ó yá ní ilé mi, àwọn ẹbí mi bẹ̀rẹ̀ sí ní pè mí ní Mama P. Ọ̀pọ̀ ìgbà wọ́n á ti ẹ tùn máa pè mí ní Mama P Restaurant. Ìdí sì ni wípé mo fẹ́ràn láti máa dáná púpọ̀. Tí mo bá sì ti dáná, wọ́n á máa jẹ oúnjẹ mi lájẹ́pọ̀nnú lá. Wọn a máa jẹ oúnjẹ mi ní àjẹgbádùn. Ọ̀pọ̀ ìgbà èmi a máa dáná, èmi a sì tún máa dàá fún ìdílé mi. Ìgbà mìíràn mo lè mú owó táṣẹ́rẹ́ ní àpò mi. Èmi a sì lọ sí ọjà láti lọ ra ohun láti sè. Mo máa bu ìrẹsì tí àwọn òbí mi rà sílé, èmi a sì sè é, màá sì dín'ta síi. Màá wá sọ fún àwọn ẹbí mi pé èmi ti dáná tán o. Ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ jẹ yóò sán iye báyìí fún abọ́ kan. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n á sì máa san owó náà pẹ̀lú ẹ̀rín àti ayọ̀. Wọn á sì tún máa bẹ̀ mí pé kí n dákun, kí n bá wọn ta oúnjẹ náà ko pọ̀, kí n bá wọn tà á dáadáa. Ìdí nìyẹn títí di òní àwọn ẹbí mi sì ń pè mí ní Mama P Restaurant. Èyí tí ó sì jẹ́ ohun tí wọ́n ń pè mí di ìsìn. Orúkọ ìnagijẹ kejì tí mo ní ni Silverbird. Ní ìgbà tí mo wà ní yunifásítì, arákùnrin mi kan èyí tí ó jẹ́ olólùfẹ́ mi tí ó sì jẹ́ boyfriend mi, òun ni ó sọ mí ní Silverbird. Ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní pè mí ní Silverbird, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a máa bi mí léèrè pé ibo mo ti konà Silverbird. Èmi a sì máa ṣàlàyé fún wọn wípé arákùnrin mi ló sọ mí ní Silverbird. Débí pé ní ọjọ́ kan mo fẹ́ ra báàgì àgbékọ́pá, mo sì fẹ́ customize orúkọ sí ara rẹ̀. Wọ́n béèrè níbí tí mo ti fẹ́ ra báàgì náà pé irú orúkọ wo ni mo fẹ́ lò. Ọjọ́ náà mo sọ fún wọn pé kí wọ́n bá mi kọ Silverbird sí i. Àti ìgbà náà lọ́hùn, ìgbà kí ìgbà tí n bá ti gbé báàgì àkópá yìí jáde lọ sí kíláàsì, àwọn ènìyàn wọ́n ò pé mi ní Peace tí ó jẹ́ orúkọ mi mọ́. Silverbird ni wọ́n ń pè mí láti ìgbà náà. Fún mi mo ní orúkọ ìnagijẹ méjì, èyí tí ó jẹ́ Mama P àti Silverbird.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni vanilla. Ìdí tí mo sì fẹ́ràn rẹ̀ ni pé ó máa ń dùn mọ̀-rìn-mọ̀-rìn. Kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní break ní ibi iṣẹ́, èmi a máa lọ sí ibi tí wọ́n ti ń ta ice cream láti lọ ra ice cream mu ní ọ̀sán. Kódà ní ibi tí mo ti ń ra ice cream, wọ́n ti mọ̀ wípé vanilla ni mo máa ń mu. Ó sì tún ní ìmiran tí mo tún fẹ́ràn láti máa mu tí kò bá ti sí vanilla. Mo nífẹ̀ẹ́ sí strawberry ice cream. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni pé òun náà máa ń dùn gidi. Mo sì láì, mo sì fẹ́ràn àwọ̀ rẹ̀. Mo ti nífẹ̀ẹ́ sí nítorí pé wọ́n ṣe é láti ara èso strawberry. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé èso ní iṣẹ́ ribiribi tí ó ń ṣe lára. Èso ní oríṣiríṣi nǹkan tó ń ṣiṣẹ́ fún. Tí a bá jẹ èso déédé, ó máa ń fúnni ní ìlera tó péye. Torí náà mo láìkìí, mo nífẹ̀ẹ́ sí vanilla ice cream. Mo sì nífẹ̀ẹ́ sí strawberry ice cream gidi gidi.